Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù ni ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ ẹ jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ń ṣe ara lóore náà. Àwọn ènìyàn dẹ̀ máa ń jẹ ẹ́ léyìn, ò ó dẹ̀ jẹ́ ǹkan tí a máa tó fún èèyàn ní ẹ̀jẹ̀ náà. Nípa ìdí yìí, lo fàá to ye pe efọ́ yiì, mo máa fẹ́ràn láti máa jẹ jù lóore kóòrè náà.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkini lórí fóònù mi jẹ́ nǹkan tí mo máa ń tàn lóòrèkóòrè, ó detí jẹ́ nǹkan tí ó maá fi inú mi dùn naa nípa èlé. Àìì, ìkíni jẹ́ nǹkan tí mo máa ń tàn gidigidi, ṣùgbọ́n jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe náà. Inú mi de máá dùn sí i.

Ṣé o máa n máa n sún ní ọ̀sán? A sì sún ní ọ̀sán jẹ́ nǹkan ti mo máa ń ṣe nígbà mí tí mo bá ní àyè láti ṣe àwọn ilé yẹn torí pé ó jẹ́ ǹkan tí ó ṣe wáyé rẹ̀ fún mi gágá bí ènìyàn ó dàbí sì jẹ́ ǹkan tí ó máa ń finú mi dùn náà, ìdí nìyí tí ẹ bú máa ń ṣe ilé ìlọ́rùkọ rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibiṣẹ́? Ìròyìn ní ibiṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ́ máa ń ṣe eléèyí náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ ǹkan tí ó dá ra, tí inú èèyàn dùn sí. Láti máa ṣe, lóòrèkóòrè náà, mo dé máa ń ṣe eléèyí láti rí dára pé mo ṣe ìròyìn.

Ṣé o mọ bí a tí ń se oúnjẹ? Síse oúnjẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè mọ bí wón tí ń se eléyìí dáradára nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ gìga, ìgbà yìí ni mo kọ bí wón ṣe ń se oúnjẹ jù, tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí mo mọo ṣe lóríṣiríṣi ọ̀nà bíi ìrẹsì àti àwọn oúnjẹ mìí nàa.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti máa lọ sí ìbi ere ìdárayá. Ìbi ere ìdárayá jẹ́ ibìkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó wù mí nínú ọkàn láti máa lọ nítorí pé ó jẹ́ ibìkan tí ó máa ń finú mi dùn àti ó de máa ń jẹ́ kí n ṣe àwọn nǹkan tí mo ní ṣe náà ní ona tí ó tó àti ní ọ̀nà tí ó ṣe ye dáradára.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń sùn ní dédé aago mẹ́sàn, ẹ ní àṣálẹ́. Eléyìí jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí, à tọ́dẹ jẹ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe. Bò tíe pé nígbà tí mo bá sùn ní àkókò yìí ó máa ń jẹ́ kí n ní ìṣipàáyà ọ̀kan sí àwọn kankan náà.

Ṣé o ní abala ọjọ́? Abala ọjọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì dáradára. Mo dènì sí ẹ̀yìnkúnlẹ́ mi, ibi báyì ni màá ń jókòó sí lóòrèkóòrè láti rí dájú pé gbogbo àwọn nǹkan tẹ̀síwájú náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára náà.

Data tí ó máa ń lò lọ́seọ̀se pọ̀ tó, data tí mo máa ń lò so fe jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀, nítori pé eléèyi ní mo máa lò láti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe, ó dè máa ń tó bi twenty gigi tí àwọn ilé-iṣẹ́ MTN tí wọ́n ń tà, ní owó tí ó pọ̀ díẹ̀, de jẹ́ nǹkan tí mo nílò láti máa ní ní orekórè náà.

Ṣé o fẹ́ràn atẹ́gùn? Atẹ́gùn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa gba sára kí n tó lọ sùn. Ni asalẹ mo máa ń rí i dájú pé mo jókòó sí òde níbi tí atẹ́gùn bá ń fẹ́ lẹ́lẹ́lẹ́ láti gba àwọn atẹ́gùn yii sára kí n tó lọ sùn, ni to ri pé o jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o ti lé ẹni kan kúrò ní ìṣerí? Mo jẹ́ ènìyàn kan tí ó máa ń mú iṣẹ́ ní ọ̀kúnkúndún, mo ò tí ì lé ẹnìkan kúrò ní ìṣeré nítorí pé elé yìí kì í ṣe àwọn ǹkan kan tí mo nílò láti máa ṣe nígbà mìíràn. I diẹ́ rẹ̀ tí ó jẹ́ pé mi ò kí ń ṣe lẹ́yìn. Àá, dáradára.

Ìgbà mélòó ni o ní oúnjẹ ìsinmi? A máa ń gba oúnjẹ ìsinmi, a máa ń gba àkókò tí púpọ̀ ara lè máa ń gba wákàtí ẹyọ kan àti àgbọ̀nrín torí pé àkókò yìí ni a máa ń fún wa ní ibi iṣẹ́ láti lọ jẹun. Ó dèje nǹkan tí ó dára náà kí a ènìyàn lè lò láti fi jẹun.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó de je ibi kan tí ó máa n finu midùn náà nípa ìdí èyí. Ìgbà kẹ́yìn tí mo lọ sí ibi orin ni ìgbà tí, à, mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí mo dé lọ síbẹ̀ láti lọ ṣe eré ìdárayá fún àwọn èeyàn náà.

Ṣé o fẹ́ràn ìṣe ìtagbàgbá? Ìṣe ìtagbàlá kí í ṣe kò jẹ́ nǹkan tí ó burú jáì, ó lè jẹ́ nǹkan tí ọ̀ tó dára náà gáràkẹ́ fún ènìyàn láti máa ṣe. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa ń fún ọmọ ìdúróṣinṣin láti ṣàwọn nǹkan ní ọ̀nà tí ó tọ́.

Ṣé o maa n sáré? À sí sáré jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nítorí pé ó jẹ́ eré ìdánì tó yẹ kí ènìyàn máa ṣe kí ara ènìyàn ko wà ní ipò tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó dè jẹ́ àwọn nǹkan tí dókítà máa sọ kí ènìyàn máa ṣe náà. Nípa ìdí èyí, mo máa ń ṣe eré ìdárayá dáradára ní ọ̀nà tí ó tọ́.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà kìí ṣe nǹkan tí o máa ń rò mí lójú, nígbáti mo bá dé fẹ́ ṣe eléyìí, mo máa ń ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yé, mo máa ń rí i dájú pé mo ṣètò àwọn oúnjẹ àti àwọn ọ̀nà tí ó fi wá sí dáradára.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ mọ dé máa ń ṣe sára nígbà tí n bá fẹ́ lọ síbi òde ayẹyẹ tàbí bí igbádùn. Ìgbá yi ni mo máa ń lo àwọn nǹkan ọ̀ṣọ́ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa lò.

Ṣé o máa ń gba àwọn imeeli àiwúlò? Àwọn email àiwúlò jẹ́ ǹkan tí mo máa ń gbà a nígbà mìí. Mo dẹ̀ máa ń ṣiṣẹ́ lórí wọn láti rí i dájú pé wọn ò ṣe àkóbá fún mi. Gẹ́gẹ́ bí ènìyàn nígbà mìi tí n bá wà ní ibi iṣẹ́ tí ń bá ṣàṣàwó email, mo máa rí àwọn email àiwúlò to je wipe mo dẹ̀ máa ń gbé wọn kúrò.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì mọ̀ dé màá ṣe léyìí dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí, mo bá ní àwọn iṣẹ́ kankan tí mo nílò láti ṣe, mo máa rí dájú pé mo kọ àkọsílẹ̀ ní orí rẹ̀, àti rí dájú pé mo ṣe àwọn ǹkan tí ó tọ́.

Ṣé o máa ń mu ẹ̀rọ ìlera? Ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń mu ilé yìí ní ọ̀nà tí tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára fún àgọ́ ara àti nǹkan tí ó máa ń ṣe ènìyàn ní òrùlé ara náà. Nítorí àwọn àìsàn àti àwọn ǹkan kan tí ó wà ní àgọ́ ara, ìdí nìyí tí mo fi máa ń mu àwọn eléyìí.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù, à, February. Oṣù February jẹ́ oṣù kan tí inú mi máa ń dùn, tí ó de jẹ́ oṣù kan tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún fún mi nítorí pé ó jẹ́ oṣù tí àbí mi, ó de jẹ́ oṣù kan tí inú mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀ láti ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọjo náà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀ nítorí pé, mọ́ jẹ́ ẹniyan kan tí ó máa ń ṣe iṣẹ́ tí ó pọ̀ nípa ìdí èyí, nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi, mo máa ń ṣe fífọ́ ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀. To de jẹ́ nǹkan tí ose pataki fún mi náà, gẹ́gẹ́ bí èèyàn ni láti máa ṣe é.

Báwo ni ó ṣe máa kọjú àsìkò ìparí ọ̀ṣẹ̀? Àsìkò ìparí ọ̀ṣẹ̀ jẹ́ ìgbà kan tí inu mi máa ń dún nitoripé mo ní ààyè láti ṣe àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe àti láti lo àsìkò tí ó dá pẹ̀lú àwọn ẹbí mi náà. Elédè jẹ́ ìgbà kan tí ọ maa fi nu mi dùn, à gidigidi ìparí ọ̀ṣẹ̀ jẹ́ ìgbà tí inu mi dùn.

Ṣé mo wọ aago ọwọ́? Aago ọwọ́ jẹ́ nkan tí ó ṣe pàtàkì, mo de máa ń wọ eléyi lóòrekoore nígbà tí aaye rẹ̀ bá ṣi ṣílẹ̀ fún mi láti ṣẹ́ nítorí pé ó jẹ́ nkan tí a ó dára kí ènìyàn máa ṣẹ́, ó de tun jẹ́ nkan tí a máa múnú mi dùn naa. Ìdí nìyí tí mo fi máa n ṣẹ́, tí mo fi máa n wọ eléyìí.

Àkókò mélòó ni ó máa ń ṣètò ago ìji re? Ago ìji máa ń bọ́ si àkoko eeyàn ní dede ago márùn-ún òwúrọ̀ ni ìgbà tí mo máa ń ji. Tode jẹ́ nǹkan tí ó tun dára náà kí ènìyàn máa ṣe torí pé ó máa jẹ́ kí n ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní àkókò náà.

Ṣé o mọ bí a ti ń péja? Pípéjá jẹ́ ǹkan tí mo mọ bí wọ́n ṣe ń ṣe dáadáa nítorí pé mo kọ́ eléyìí nígbà tí mo wà ní ọ̀dọ̀ à, bàbá bàbá mi nígbà yẹ̀n lọ́hùn tí mo ṣi wà ní kékeré. Ìgbà yìí ni mo kọ́ bí wọ́n ti ń péja eléyi dẹ́ je nǹkan tí ó tó ṣe pàtàkì fún mi náà láti máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀ de máa ń wọ eléyì ngbà tí òtútù bá pọ̀ tàbí nígbà tí òjò bá ń rọ̀ nítorí wipé elèyi jẹ́ bí ìdáàbòbò fún mi láti ri dájú wipé òtútù kò wọ̀ mí lára tàbí wipé àwọn ǹnkan kan tí kò dára kò ṣẹlẹ̀ sí ọwọ́ mi ná. Ìdí nìyẹn.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Àwọn fáìlì mi jẹ́ ń kan tí ó ṣe pàtàkì sí mi, mo lè máa rí dájú pé mo fi wọ́n pamọ́ dáadáa ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń ṣe eleyìí ní òòrèkòòrè láti rí dájú pé àwọn ẹléyìí wà ní ìtọ́jú fún ọjọ́ iwájú àti nígbà tí mo bá fẹ́ lò wọ́n náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹ̀sìn? Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹ̀sìn ni ìgbà tí, à, mo wà ní kékeré. Ó dẹ jẹ́ ǹkan tí ó dara díẹ. Tọ́ dẹ tún mo inú dùn naa nítorí wipé ó jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe.

Ṣé o máa ka ìwé? Àà ìwé kíkà jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Mo de màá n ṣe eléyi lóorekooreò ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá ní àyè láti ṣe àwọn eléyii tàbí tí mo bá fẹ́ ṣe àwọn ǹkan kan tí ìwọ́n tun ṣe pàtàkì fún mi náà, maa dájú pé àá mo lọ ka ìwé ní orí rẹ̀ tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o máa ń na ara rẹ? Nína ara jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe léyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá jí ní àárọ̀ ìgbàyí ni mo máa ń na ara. Mo dà máa ń ṣe dáradára náà torí pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe tí ó dẹ́ tun ṣe pàtàkì náà. Dáṣẹ́ dájú pé ara wà nìkan.

Báwo ni ó máa ń gba owó àwọn ènìyàn? Ó lè dálé lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ gba owó wọn. To bá je pẹ́ àwọn ọ̀rẹ́ mi ni, mo máa gba owó wọn dáradára. Tí ó bá je pẹ́ àwọn ènìyàn tó jù mí, mo máa dọ̀bálẹ̀ láti gba owó wọn torí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe náà.

Ṣé ò ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára. Nígbà tí mo bá wà ń lọ sí ibi omi tàbí tí mo bá fẹ́ lọ sí odò lọ wẹ̀, ìgbà yìí ni mo máa ń wọ àwọn aṣọ yìí. Láti rí dájú pé mo ṣe dáàbò bo ara mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé èléyìí jẹ́ ǹkan tí a ó ṣe pàtàkì kí ènìyàn ní.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gídígídi tí inú mídìà máa ń dùn sí. Mó dè máa ń ṣe lé ilé orèkoòrè náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tí wọ́n máa ń ṣe, à, ní orèkoòrè fún àwọn ènìyàn.

Ṣé o ní ìrora nígbà tí ọba ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrora kankan. Nítorí pé, lé èyí kì í ṣe nǹkan tí ó lè rá fún mi láti ṣe. Àmọ́ tí kọ́ àwọn ẹ̀kọ́ lórí báwọn àwọn àti bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáradára, ìdí nìyí ló fa tí mo fi ní ìrora kankan.

Ṣé o ní káàdì ìṣe? Káàdì ìṣe jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀. Ó dẹ̀ jẹ́ ǹkan tí a mọ̀ ní náà. À! Modé máa ń lo eléyi lórekore láti ri dájú pé mo ṣe àwọn ǹkan tí ó tọ́ àti àwọn ǹkan tí ó yẹ. A ní paapà jù lọ nígbà tí mo bá fẹ́ lọ si ibi iṣẹ́, káàdì yi ni mo máa ń lò ní ẹnu ọ̀nà láti wọlé.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàrá sọ̀rọ̀? Nígbà tí mo bá fẹ́ bá àwọn oníbàrá sọ̀rọ̀, mo màá ń lo ẹ̀rọ ayárabíàṣá. Àwọn ni mo máa ń lò. Ìgbà míì mo máa ń lo ímélì láti rí i dájú pé mo bá wọn sọ̀rọ̀ dáadáa ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Lé jẹ́ nǹkan tí mo máa ń ṣe, ẹyẹni, ojoojúmọ́ náà láti rí i dájú pé gbogbo àwọn nǹkan tẹ̀síwájú.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, tí mo máa ń ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà torípé elèyii jẹ́ ǹkan tí ó tún máa ń finú mi dun. Mo máa ń ri daju wipe mo ṣe àwọn eleyii lórí ẹ̀rọ ayélujára àti àwọn ǹkan tí ó ṣe pàtàkì.

Kí ni ò máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Òwúrọ̀ kọ̀ọ̀kan jẹ́ ìgbà tí mo máa ń jí. Nígbà tí mo bá ń déde ago marun tàbí mẹ́fà, mo máa rí i dájú pé kọ́kọ́ tí mo ṣe ni àdúrà. Àdúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Tí mo bá ti gba àdúrà tán, mo máa ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe kí n tó lọ sí ibi iṣẹ́.

Ṣé o rò run fún o láti darí àwọn ènìyàn jì nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀mí, láti dá rìjìn wọn kì í ṣe nǹkan tí ó lè rà fún mi láti ṣe nítorí pé elèyi jẹ́ ìlànà tí ó dára kí ènìyàn máa ṣẹ. Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mī tí wọ́n bá tọrọ ìdáríjì ẹ̀ ṣẹ, mo máa dá ri ji wọn dáradára.

Ṣé o máa ń pa owó pamọ́? Pa owó pamọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léè lóòrèkóòrè náà nítorí pé, eleyii máa fún mi ní ààyè láti rí owó náà ní ọjọ́ iwájú. Ìdí nìyí tó jẹ́ wípé mo máa ń rí dájú pé mo pa owó pamọ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí a ó ṣi yẹ náà.

Ṣé o ní àìsàn ìkóra sí oúnjẹ kan? Oúnjẹ kan tí mo kórira ni moinmoin. Moinmoin jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn láti máa jẹ nítorí pé nígbà tí mo wà ní kékeré, onígbákàn tí oúnjẹ yìí sáwọ̀ mi lórí. Láti ìgbà yẹn ni mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ yìí, àtẹ́ dẹ́ jẹ́ ọ̀lẹ́lẹ̀ náà.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí yóò ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ ní nọ́mbà yìí lọ́wọ́, nítorí pé léèní mo máa ń pè lóòrèkóòrè nígbà tí mo bá ní ìdojúkọ tàbí bá wá ṣe àtúnṣe sí àwọn ìṣòro tí mo bá dojú kọ inú ìlú. Àwọn nọ́mbà yìí ni mo máa ń pè, mo dẹ̀ ní wọn lọ́wọ́ dáradára.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ ma múnú mi dùn ná, elẹ́yì ni mo ma ń lò lórekọ́rẹ láti dájú pé àwọn iṣẹ́ mi tẹ ìsẹ́wájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe iyẹ́ náá. Ó jẹ́ tábìlì kan tí ó wọ́n tí ó dẹ̀ gbé owó lórí náà nítorí.

Ṣé o fẹ́ràn jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, nǹkan tí mo fẹ́ràn ni ibi fèrèsé. Nítorí pé wíwà yìí jẹ́ ibìkan tí mi ò fẹ́ràn rárá. Ó jẹ́ ibìkan tí ẹ̀rù máa ń bà mí nígbà tí mo bá wà nínú àwọn ọkọ̀ òfurufú. Ídí nìyẹn tó jẹ́ pé mi ò fẹ́ràn láti máa joko sí ibi tí ó bá wà.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń rántí àwọn eléyìí lórí Ìkọ́rẹ̀ẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyìí dẹ̀ tún jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn. Nígbà tí àlá bá wà, mo máa ń rí i dájú pé mo kọ wọ́n sílẹ̀. Ìdí nìyí tọ́jú wípé mo sì máa ń rántí àwọn àlá yìí dáadáa.

Ṣé o máa ń dé ní àkókò? Dídé ní àkókò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí ayẹ bá ṣí sílẹ̀ tàbí nígbà tí mo bá ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe náà, mo máa rí dájú pé mo máa ń dé ní àkókò. Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Bawo ni ọṣẹ máa ń ṣiṣẹ́ ṣètò àwọn ìṣòrò ní àárín àwọn ẹlẹgbẹ́? Nígbà tí ìṣòrò bá wà láàárín àwọn ẹlẹgbẹ́, mo máa ṣètò ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti dárí i wẹ́ òwò àwọn ń kán tẹ̀síwájú, àá daradara náà láti ṣe àtúnṣe ní òrìṣiríṣi ìwà.

Ibó ni o se máa ń fi kọ́kọ́rọ́ ẹ̀ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí àpò báàgì tó wà ní ẹ̀gbẹ́ báàgì mi. À eleyi de je nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé inú mi máa ń dùn lórekọ́re nígbà tí mo bá ṣe eleyìí. Ìdí nìyẹn to je wipé mo máa ń tọ́jú eleyìí dáradára láti rí pe ko sọnù.

Ṣe o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ilé kan tí ó dára dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń fún mi ní ìṣèpèayè kan nípa àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti láti rí i dájú pé mo mọ àwọn ìṣẹ̀lẹ̀ tí a ó ti wà ní ọjọ́ pípẹ́ náà nípa ìgbà náà.

Ṣé o ti ṣìnà rí? Àń, gege bi ènìyàn. Nígbà kan tí mo fẹ́ lọ sí ilé ọ̀rẹ́ mi, ìgbà yìí jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo ṣìnà, àmọ́ mo bẹ̀rẹ̀ àwọn ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn tí wọ́n wà ní àyíká. Ìgbà yìí ni wọ́n ṣàlàyé ọ̀nà fún mi. Ó de jẹ́ ìgbà kan tí mo ṣìnà nígbà náà lóhùn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ eré ìdárayá àyè tí orí ìtàgé. Àwọn ẹgbẹ́ orí ìtàgé jẹ́ àwọn ènìyàn tí wọ́n máa ṣe eré ìdárayá fún àwọn ènìyàn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, tí wọ́n de máa mú inú àwọn ènìyàn dùn ní ìdí nìyí.

Ṣé o mọ̀ bí a ti ń gún kẹ̀kẹ́? Kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí mo mọ bí wọ́n ti ń gùn dáradára nítorí pé, à, ọ jẹ́ ǹkan tí mo máa ń lò náà lórèekórèe láti dájú pé, à, mò ń lọ sí ibi iṣẹ́ nígbà mí tàbí nígbà tí ó bá wù mí kí n ṣe ẹrú ìdánì ní ilé ní ọjọ́ Satade.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn, nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó máa ń ṣe ènìyàn ní ore ní ara náà. Ídí nìyí tí ó jẹ́ wípé oúnjẹ yìí ni mo fẹ́ràn láti máa jẹ. Ó dà máa ń pa àwọn kòkòrò tí ó wà ní àgo ara ènìyàn náà. Nípa ìdí èyí, oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ tí ó dára.

Nígbà wo ni o keyin kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Nnkàn tuntun jẹ́ ǹkan tí mo máa ń kọ lóòrèkóòrè, nítorí pé elèyi jẹ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tí àyè rẹ̀ bá ṣiṣẹ́ láti kọ ǹkan tuntun lọ́wọ́ olùdarí tàbí lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́, mo de máa ṣe eleyìí dáadáa.

Ẹ̀ṣọ́ wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ọ̀pẹ̀yìnbó. Ọ̀poyìnbó jẹ́ ẹ̀ṣọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máà ń wù mí lóre kó re láti rí dáju pe. Mo máa ń jẹ ẹ́. Ìdí nìyi tío jẹ́ wipé ẹ̀ṣọ́ ọ̀poyìnbó yìí jẹ́ ẹ̀ṣọ́ kan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn. Ó de jẹ́ eṣo tí mo fẹ́ràn láti máa jẹ́ náà níi orekóre na.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Nǹkan tí mo máa ń ṣe ní ṣálẹ́ jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Tó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe náà. Lálàkọ́kọ́, máa ń-- ìdájú pé mo mo sinmi bí a tẹ́gùn ṣáàjú láti wo fíìmù.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń fin eléyìí ní òorèkóòrè nígbà tí n bá fẹ́ jáde bọ́yá láti pa ẹ̀fọn láti lé àwọn ẹ̀mí buburu kúrò ní àyíká àti àwọn ẹ̀mí àìmọ́ kúrò ní àyíká. Ìgbá yìí ni mo máa ri dájú pé mo fin tùràrí sí ibi tí mo bá ń.

Kí ni ó máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣepọ̀? À nínú àwọn alábàáṣisepọ̀, mo máa njẹ́ ẹnìkan tí ó máa ń pèsè ìwúlò fún ǹkan kan, ṣe àtúnṣe lórí àwọn ǹkan kan, ṣe àwọn ǹkan tí yóò dára fún àwọn ènìyàn àti láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn. Ìdí ni èyí tí mó fi máa ń tayọ láàárín àwọn alábàáṣepọ̀

Báwo ni o ṣe máa ń rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ ǹkan tí, à, ó dára lọ́pọ̀lọpọ̀. Ọ̀mọdé máa ń rin ìrìnàjò yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Iyen ní alákọ̀ọ́kọ́ láti lọ sí ibi iṣẹ́ rẹ̀ kúrò nílé, lọ sí ibi tí wọ́n ti máa ń gun ọkọ̀. Ọ̀mọdé máa ń ṣe léyìí lójoojúmọ́.

Nígbà wo ni o máa ń fà? Nígbà tí mo bá fà ni ìgbà tí mo bá wà nínú ilé boya láti fi ṣe eré ìdárayá àbí láti fi ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì náà. Mo máa ń ṣe eléyìí ní ọ̀kọ̀ọ̀kan nítorí pé ó máa ń mú inu mí dún, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó wù mí láti máa ṣe náà lóore kóòrè tí ó dẹ̀ tun dára fún ara ènìyàn.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà nítorí pé kíkọrin jẹ́ nǹkan tí ó dàbí eré ìdárayá fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó de tún máa múnú mi dùn náà. Ìdí nìyí tó yẹ pé lórekóòre nígbà tí mo bá ní ààyè, mo máa kọ orin gidigidi.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Rárá, ṣíṣe iṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ó de tun jẹ́ nǹkan tí ó máa ń finu mí dùn naa, nítorí wipé eleyii jẹ́ nǹkan tí ó dára. Àń, mo máa bá àwọn ènìyàn láti òkè òkun ṣiṣẹ́ láti ilé, à ní ọ̀nà tí ó tó.

Báwo ni o ṣe máa ṣe ìdúnadúrà? Ìdúnadúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tọ́ yẹ lórekooré. Nígbà tí mo bá fẹ́ ra nǹkan lọ́wọ́ àwọn ènìyàn tàbí tí a bá nílò láti ṣe nǹkan papọ̀, mo máa ń ṣe ìdúnadúrà ní ọ̀nà tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe.

Nígbà wo ni ó máa ń fọ aṣọ? Ẹ̀ igbà tí mo máa ń fọ aṣọ ni ìgbà Saturday, ni ọjọ́ Saturday tó jẹ́ ìparí ọ̀sẹ̀. Nítorí pé ìgbà yìí ni mo máa ń ní ààyè àti akọkọ láti ṣe irú àwọn iṣẹ́ yìí. Ó jẹ́ ìgbà tí mo máa ń fọ aṣọ náà.

Ṣé o máa ń mu òogùn lójoojúmọ́? Òogùn jẹ́ ǹnkan tí a ò dára díẹ̀, amọ̀, kì í ṣe ǹkan tí mo máa ń mu lójoojúmọ́ nítorí wipé à ìgbà tí mo bá ní àwọn ìlera, ìgbà yìí ni mo máa ń mu àwọn òògùn, àmọ́ ígbà tí ara bà wá yẹ́geyege, mi ò kí ń mu òògùn.